Léwọ̀ rẹ̀ kíni, gbígba àlejò dáadáa túmọ̀ sí ohun tí a ń ṣe, ohun tí a ń fún wọn bí o ṣe ń rí lára rẹ. Báwo ni o ṣe rí lára rẹ? Bá tí o bá gba àlejò.

Báwo ni, òun ṣé máa ń ṣe ìdúnadúrà, èmi máa ń ṣe ìdúnadúrà tí àwọn alábára mi bá wá. Máa sì, máa sì wù wẹ̀kọ̀ mú wọn dáadáa, ní ṣe wọ́n dáadáa torí pé ó lè wá nígbà mi, ó sì le patronize mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. To rí òun, wọ́n kọ́ wa nígbà tí a wà ní kékeré, wọ́n sì kọ́ wa ní ilé kéwu. Bẹ́ẹ̀ náà, ilé-ìwé náà lo je ka mọ ìtumọ̀ orúkọ wa ní ẹ̀tọ́ oloyinbo de.

Mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan, ṣe o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mo ní àìsàn ìkórira sí oúnjẹ kan oúnjẹ tí o bá ti tutù torípé ó máa ń rìn mi lọ́kàn tòsí mo bí nígbà tí n bá jẹ.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí n bá sùn, ìgbà wo ni àlàáfíà máa ń tà yọ fún mi lára mi dáadáa?

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì na lo da mo ti imọle ìrọ̀lẹ́ o da púpọ̀ fún awọle sùn.

Ṣé o wọ gíláàsì? Sé o wọ gíláàsì? Sé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì ojú lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ka ìwé àbí tí mo bá wà lórí ọ̀kadà torí atẹ́gùn ko ma bá kósimi lójú.

Sọ fún wa nípa ẹ̀bà àti gààrí. Sọ fún wa nípa ẹ̀bà àti gààrí. Bí a ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú kí ni? Ìgbà tí à ń jẹ, a máa ń mu gààrí, a sì máa tẹ ẹ̀bà, á jẹ.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán nígbà tí mo bá wà. Tí mo bá jẹun tó bá wà fẹ́ rẹ fẹ́. Ó ní àwọn olóyìn bó ń pè ní napping. Ohun ọ̀sán náà ò dáa fún ara. Bí tó mú egun le níwòn bá, ṣo èyán a tun lè fi ṣiṣẹ́?

Ṣé, sé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Sé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, èmi a máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi láti fi kó wọn mọ́ra, láti fi yọ̀ mọ́ wọn torí kí wọ́n máa ba patronize mi gbígbà mi.

Ṣàlàyé e ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ. Ṣàlàyé ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ. Wákàtí wo ni o bẹ̀erẹ̀? Ohun tí o ní- oni láti ṣe. Ìgbà tí o sinmi. Mo jára mọ́sẹ́ ni o, ìgbà tí iṣẹ́ pọ̀ fún mi.

Sọ fún wa nípa ìlú ńlá jù tí o ti dé, ìgbà tí o lọ, ohun tí o ṣe, ohun tí o fẹ́ràn. Ìlú ńlá mo ti dé ìlú Amẹ́ríkà rí ní Washington.

Ṣé ojú rẹ dára? Ṣé ojú rẹ dára? Ṣé ojú rẹ dára bẹ́ẹ̀ni. Ojú mi dára, ó rẹwà ó dùn-ún rí ó sì mọ́ tónítóní ó rẹwà dáadáa.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Màá lọ sí ọjà, màá lọ ra oríṣiríṣi àwọn ohun èlò tí mo bá fẹ́ lò. Ṣé bó ò regista kí ni, nígbà yẹn kí ni nd?

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Irú èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn kí n máa jẹ watermelon àti cucumber. Àti ìmúmu àti làbídùn àti kárọ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo, èmi máa ń kọrin lẹ́ẹ̀kọ̀kan nígbà tí inú mi bá dùn tí mo rí nǹkan ìdùnnú tí ara mi ó sì máa yá gágá. Bẹ́ẹ̀ni.

Ṣé o ní àwòrán lára? Sé o ní àwòrán lára? A mi ò ya tattoo sara o. Mi ò ní àwòrán kankan, tó je àmì, mi ò yá àmì kán kán sí ara.